Ètò ìdárayá mi tí mo fẹ́ràn láti máa ṣe jù àti láti máa lọ láti máa fi dára mí yá, òwó ni, orin níbi tó ti ń kọ orin. Mo fẹ́ràn eré àlùjó, mo fẹ́ràn orin àlùjó láti máa gbọ́, láti máa wò, ó máa ń jẹ́ kí inú mi dùn. Ǹkan tí mo máa ń fi dá ara mi laraya nìyẹn. Mo sì fẹ́ràn láti máa lọ pẹ̀lú ọ̀rẹ́ mi àbí òbí mi àbí àbúrò mi tàbí olólùfẹ́ mi. Àwọn nǹkan tí máa ń ṣe tí máa ń fi dára mí yá náà niyẹn Nígbà tí n bá parí iṣẹ́ tí mi ò ní ǹkan tí mò ń ṣe mọ́, ẹṣẹ púpọ̀.

Mo fẹ́ràn láti máa wo eyín mi lóòrèkóòrè. Ìyàwó mi tí mo fẹ́, ẹni tó máa ń wo eyín ni iṣẹ́ eyín wò ni ó ń ṣe. Mo ti máa ń wo eyín mi yálà bóyá iwo wà níbẹ̀ àbí kò sí iwo níbẹ̀ àbí ìdọ̀tí wà nínú eyín mi. Nkan, àwọn nǹkan tó jẹ́ kí ni a fi máa wo eyín mi lóòrèkóòrè nìyẹn. Oṣù mẹ́ta mẹ́ta ni màá ń wo eyín mi, màá ń lọ sí ilé ibi tó ti ń wo eyín láti fọ eyín gbogbo ìdọ̀tí tó wà nínú eyín mi kí ẹnu mi má bàa lè rùn. Ṣùgbọ́n oṣù mẹ́ta mẹ́ta ni màá ń lọ wo eyín mi ẹse lọ́pọ̀lọpọ̀.

Ọkùnrin tó dángájíá ni mí. Ọkùnrin tó bá dẹ̀ dángájíá, ó yẹ kó mọ bó ṣe ń se oúnjẹ. Ọkùnrin tí ò dàǹgájíá, òun ni kò ní mọ bí wọ́n ṣe ń soúnjẹ. Mo fẹ́ràn láti máa se oúnjẹ ní ọ̀pọ̀lọpọ̀. Nǹkan tí àwọn olólùfẹ́ mi tàn fi fẹ́ràn mi gan gan ni ẹ. Kò sí irú oúnjẹ tí mi ò le sè. Kò sí irú oúnjẹ tí mi ò lè ṣe. Kò sí irú oúnjẹ tàn pè mí sí tí mi ò ní ṣè. Kò dẹ́ sí irú iná tí mi ò mọ̀ hán dá. Gbogbo ẹ̀ ni mo mọ̀ hán ṣe nítorí pé kí ni àti kékeré ni ìyá mi àti bàbá mi tí ń kọ́ mi. Bàbá mi jẹ́ ẹnìkan tí ó mọ oúnjẹ sè jù lọ́pọ̀lọpọ̀. Ara wọn ni mo ti kọ́, àti kékeré náà ni wọ́n dẹ̀ ti ń kọ̀ mí bí a ti ń ṣe soúnjẹ. Gbogbo oúnjẹ ni mo le sè. Ẹ ṣé púpọ̀.